Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé àti ilé ni màá ti ṣe torí pé ko i se isẹ tí mo le ṣe ni ibi iṣẹ́, iṣẹ́ inú ilé ni tó jẹ́ pé màá wà nínú ilé tí màá farabalẹ̀ ṣe. Ifarabalẹ̀ mi ni kò ní jẹ́ kí n ṣe àṣìṣe lórí iṣẹ́ yẹn, torí náà ni mo fi máa ń ṣe àwọn iṣẹ́ yẹn nínú ilé. Iṣẹ́ inú ilé dẹ tun leléyi, àsìkò máa wà tó jẹ́ pé mo máa sinmi pé kí n sì ní sùúrù kí n sinmi kí n tó ṣé. Àwọn àsìkò dẹ wà tó jẹ́ pé ibi iṣẹ́ ni kò ní sí àsìkò náà láti fi sinmi rárá torí pé àwọn a máa ṣiṣẹ́ lọ ni. Mo fẹ́ran iṣẹ́ tí mo máa ń ṣe ń le ju kí n lọ máa ṣiṣẹ́ ní ibi iṣẹ́ lọ.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mo ní ètò, àmọ́ gbogbo éleyìí tí ò bá sí owó dára tó pọ̀ àti ṣé ó le, torí pé èmi mọ bí mo ṣe bẹ̀rẹ̀ ní ìlú tí mo wà, tó jẹ́ pé mo mọ iye owó tó, tó gbà láti fi bẹ̀rẹ̀. Torí náà, àti lọ sí ìlú mìíràn láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ó máa jẹ́ kí n ní owó tó pọ̀ dáadáa torí pé kò i ṣe iṣẹ́ kékeré. Àwọn ọmọ ní ètò láti gbé iṣẹ́ mi lọ sí ìlú mìíràn láti jẹ́ kí ó máa fẹ̀ ní ojú si, kí àwọn èèyàn kan mọọ mọ̀ iṣẹ́ mi, kí ó máa di gbajúgbajà láàárín àwọn èèyàn. Mo ní ètò láti fẹẹ sí, láti gbé lọ sí ìlú mìíràn, mo ní.

Ìgbóná ajẹjẹ rúu wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Tí ó bá di àsìkò ooru, mo fẹ́ràn ìgbóná tutù tí gbogbo inú yàrá mi ó tutù. Tí ó bá jẹ́ pé àsìkò ooru ni o, torí oorun ó ràn yàn lọ́rùn àti ìṣùn, tí ooru bá mú ní inú ní àsìkò tí ojó ọjọ́ mú ooru, mo fẹ́ràn kí inú yàrá mi tutù. Tó bá jẹ́ yí pé àsìkò òtútù ni, mo fẹ́ràn kí inú yàrá mi ó ṣe kí ni ó gbóná, kí inú gbogbo bẹ̀ ó gbóná torí àti ìṣùn ó máa rọrùn. Ìgbóná nínú yàrá ó ṣe pàtàkì fún, fún óorún nígbàmí. Torí náà mo ṣe fẹ́ oríṣiríṣi àwọn ìgbóná fún inú yàrá mi.

Ṣé o fẹ́ràn ìrìn àtẹ̀gùn? Mo fẹ́ràn rẹ̀. Mi tún fẹ́ràn rẹ̀ torí pé ó jẹ́ ìnira ní ìgbà kọ̀ọ̀kan tí ara bá ń wó yan dàbí tí èèyàn bá ṣe ṣiṣẹ́ lọ́ni àti àárọ̀ kùtùkùtù, àti gun yóò nira fún èèyàn láti gun. Nítorí náà, mi, mi n fẹ́ràn rẹ̀ ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Ayé orundé tèmi tí mò ń gbe lò kò sí àtẹ̀gùn kankan ń bíbẹ̀ torí pé ó máa ń nira ní àti gun. Àmọ́ àwọn àdíkò kan wà tó jẹ́ pé èèyàn máa gun tó ẹgbẹ́ inú àmọ̀dùn pé èèyàn fi ń ṣe eré ìdárayá láti jẹ́ kí ara èèyàn kó tún ya pérére torí pé eré ìdárayá da ní ara.